Ṣé o máa ń gbọ́ podcast? Bẹ́ẹ̀ni, èmi máa ń gbọ́ podcast. Ó sì ti di apá kan pàtàkì nínú ìgbésí ayé mi lójoojúmọ́. Nígbà kan rí, mi ò mọ ohun tí podcast jẹ́ rárá. Mo kàn rò pé ó dàbí rédíò lásan ni. Ṣùgbọ́n nígbà tí mo gbọ́ tí àwọn ènìyàn ń lò ó fún ìgbà àkọ́kọ́, mo rí pé ó yàtọ̀ gan. Podcast jẹ́ ohun tí mo lè gbọ́ nígbà tí mo bá fẹ́, níbi tí mo bá wà. Kò sì sí ẹni tó ń dà mí láàmú àbí tó dà mí dúró láì máa gbọ́ podcast. Èyí ló mú kí n bẹ̀rẹ̀ sí ń fẹ́ràn rẹ̀ díẹ̀díẹ̀. Ohun kan tí mo fẹ́ràn jù lọ nípa podcast ni pé mo lè gbọ́, mo lè gbọ́ nígbà tí mo bá ń ṣe ohun mi, nígbà tí mo bá ń rìn lójú pópó tàbí tí mo bá ń fọ aṣọ mi tàbí tí mo bá ń wà lórí ibùsùn mi. Mo kàn lè fi fóònù mi sílẹ̀, mo sì lè bẹ̀rẹ̀ sí ń gbọ́ ní ibikíbi tí mo bá wà. Kódà nígbà mìíràn, ó máa ń jẹ́ àwọn nǹkan tó ń mú inú mi dùn nítorí pé kò sí ìṣòro pé mo fẹ́ padà sẹ́yìn bí mo bá rí pé ó rẹ̀ mí lórí rẹ̀. Nítorí náà ó rọrùn ó sì jẹ́ kí n lè lo àkókò mi dáadáa. Gbogbo ìgbà tí mo bá ń gbọ́ podcast, mo máa ń ní ìfọ̀kànbalẹ̀. Ọkàn mi sì máa ń balẹ̀ wípé bó bá ṣe wù mí ni mo ṣe lè dárí podcast yìí nítorí pé àwọn nǹkan tí a ti ṣe sílẹ̀ ni. Mo lè yí i sẹ́yìn mo sì lè yí i síwájú bí mo bá ṣe fẹ́. Èmi ti ká lára mí, mo máa ń yan podcast tí yóò kọ́ mi ní ǹkan tuntun. Mo fẹ́ràn àwọn tí wọ́n ń sọ̀rọ̀ nípa ìgbésí ayé, ìdàgbàsókè ara ẹni àti bí ènìyàn ṣe lè dára sí ní àwùjọ. Nígbà mi, mo tún máa ń gbọ́ àwọn tí kì í ṣe ẹ̀kọ́ rárá tí wọ́n kàn jẹ́ àwọn tó ń dẹ́rìn pa ẹni tí wọ́n sì ń jẹ́ kí inú ẹni dùn nípa ṣíṣe ǹkan tó jọmọ́ àwàdà. Gbogbo èyí ń ràn mí lọ́wọ́ láti dín òórùn púpọ̀ kù kí n sì ní ìtùnú ọkàn. Ohun mìí tí mo túri nípa podcast tó tún ṣe fún mi ni pé ó jẹ́ kí n mọ̀ pé mi ò da ní nǹkan ṣoṣo. Nígbà tí mo bá gbọ́ ẹni lò míràn tó ń sọ ìrírí ayé rẹ̀, mo máa ń rí pé àjọ ń kọjá nínú ọ̀pọ̀ ìṣòro kan ni. Ó máa ń fún mi ní ìrètí pé bí wọ́n ṣe rí ojútùú, èmi náà lè rí i tìrẹ. Nígbà mi, gbólóhun kan ṣoṣo nínú podcast lè bí, ó lè yí mi, ó lè yí àwọn ìrònú mi padà pàtàpàtà. Mo tún fẹ́ràn bí podcast ṣe ń jẹ́ kí n sún mọ́ àwọn ènìyàn. Ó tilẹ̀ jẹ́ pé ó mọ̀, ó mọ̀, ó mọ̀ wọ́n tọkàntọkàn, ohùn wọn, ọ̀nà tí wọ́n ṣe ń sọ̀rọ̀ àti ìtàn tí wọ́n pín. Gbogbo rẹ̀ máa ń jẹ́ kí a ní ìmọ̀lára pé àjọ ní ìjíròrò kan náà. Ó dàbí pé ẹni lò míràn wà lẹ́gbẹ̀ẹ́ mi nígbà tí mo máa ń gbọ́ podcast àbí nígbà tí àwọn nǹkan tí wọ́n sọ lórí rẹ̀ tó bá jẹ́ ọ̀rọ̀ tó súnmọ́ ọ̀rọ̀ tèmi. Ó máa ń rí bí ìgbà tí ènìyàn ń bá mi sọ̀rọ̀ ní kíkún àti lọ́kàn. Mo lè sọ pé gbogbo podcast yí ọ̀pọ̀ nǹkan padà fún mi. Ó ti di ọ̀rẹ́ kan tí mo lè pè ní gbogbo àkókò tí kì í ṣe pé nǹkan tí ó bá ni lẹ́rù, tí kì í ṣe nǹkan tó dání lẹ́, tó dání, tó dání lẹ́bi. Ní gbogbo ìgbà tí mo bá fẹ́ kọ́ ẹ̀kọ́ tàbí tí mo bá fẹ́ rẹ́rìn-ín tàbí kí mo bá fẹ́ ní ìtùnú, mo máa ń pe podcast wá fún mi. Mo sì máa ń gbọ́ podcast dáadáa. Idi ni yen èmi fi lè sọ pé mo ní ìgboyà pé bẹ́ẹ̀ni èmi máa ń gbọ́ podcast. Ó sì jẹ́ ohun tí ó ń kọ́ni ní ẹ̀kọ́ tó sì ń ranni lọ́wọ́ láti kúrò nínú ìṣòro àti ìrònú púpọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Gbigbọ́ podcast jẹ́ nǹkan tó dára torí àwọn ẹ̀kọ́ pàtàkì tó wà nínú rẹ̀. Ẹ̀kọ́ bí a ṣe ń gbé ìgbésí ayé, ẹ̀kọ́ bí a ṣe ń múra àti bí a ṣe ń ní ìfọ̀kànbalẹ̀.

Ṣé o máa ń mu òògùn lójoojúmọ́? Lónìí, mo fẹ́ bá yín sọ̀rọ̀ nípa èyí tí mo máa ń bi ara mi lọ́gàá Ṣé èmi fúnra mi máa ń mu òògùn lójoojúmọ́? Ní òtítọ́, ìbéèrè yìí jẹ́ kí n wo ìgbésí ayé mi dáadáa. Ni gbogbo òwúrọ̀ tí mo bá jí, mo máa ń ṣàyẹ̀wò ara mi nínú ọkàn mi. Mo máa ń rònú pé ara mi báwo ni ó ṣe rí lónìí. Ṣé mo ní agbára? Ṣé mò ń rí ìtùnú? Ohun tí mo bá rí lọ́jọ́ yìí, òun ni yóò pinnu bóyá mo nílò láti lo òògùn tàbí bẹ́ẹ̀ kọ́. Láti jẹ́ olótìítọ́, èmi kì í mu òògùn lójoojúmọ́. Mo jẹ ẹni tí ó fẹ́ láti wà ní ìlera ara, ṣùgbọ́n àti máa lo òògùn kò jẹ́ nǹkan tí ó mọ́ mi lára. Mo gbà pé bí ara bá ṣe n ṣiṣẹ́ dáadáa, ó dára kí a jẹ́ kí ó máa ṣiṣẹ́ lọ́nà tirẹ̀. Nígbà tí mo kò bá ní àìsàn, mo máa ń gbìyànjú láti jẹun dáadáa, láti mu omi pọ̀ àti láti sinmi. Àwọn nǹkan kékeré wọ̀nyí ló máa ń ràn mí lọ́wọ́ ju òògùn lọ ní ọ̀pọ̀ ìgbà. Síbẹ̀, mo ti ní àkókò kan nínú ìgbésí ayé mi tí mo ní láti mu òògùn lójoojúmọ́ fún ìgbà díẹ̀. Nígbà yẹn, mo rí i gẹ́gẹ́ bí ìṣòro, mo rí i gẹ́gẹ́ bí ìrànlọ́wọ́. Òògùn náà ó ń jẹ́ kí ara mi túbọ̀ lágbára síi, ó sì ń ràn mí lọ́wọ́ láti padà sí ìlera dáadáa. Àmọ́, ì kò nífẹ̀ẹ́ rẹ̀ nítorí pé èmi kì í ṣe ẹni tí ó ń lo òògùn lójoojúmọ́. Ibi tí ìṣòro náà tó ti jáde wá nìyẹn. Ní àkókò yẹn, mo kọ́ ẹ̀kọ́ pé kì í ṣe pé mímu òògùn nìkan ni, ṣùgbọ́n pípa àkókò rẹ àti lílò àkókò dáadáa bí ó ti tó àti bí ó ṣe yẹ àti mímu òògùn, ó jẹ́ gẹ́gẹ́ bí àsìkò kan pàtàkì láti mọ àkókò èyí tí o gbọ́dọ̀ ṣe ohun tó tọ́. Nítorí pé àkókò kan wà tí mo gbọ́dọ̀ lo òògùn tó sì ti kan dandan fún mi láti lo òògùn yìí. Ohun tí mo tún mọ̀ nípa pé kì í ṣe gbogbo àwọn òògùn ni a á lo làá gbé gbogbo ìrora wa lé lórí tàbí ìrẹ̀wẹ̀sì tí ó wà ní ara wa. Nígbà míì, ara, ara mi kì í sọ fún mi pé mo ti ṣiṣẹ́ jù tàbí pé ọpọlọ mi ti, ó ti yẹ kó sinmi. Ni irú àkókò bẹ́ẹ̀, ohun tí mo bá ṣe ni pé mo máa ń sinmi, mo máa ń dákẹ́, mo sì máa ń gbìyànjú láti yí iṣẹ́ ojoojúmọ́ padà. Nítorí náà, fún ara mi ni màá mọ̀ pé àsìkò ti tó fún mi láti sinmi tàbí kẹ́ láti múra. Nǹkan tí mo-- bí ọjọ́ kan tí mo bá ní láti mu òògùn lójoojúmọ́, mi ò ní bẹ̀rù, mi ò sì ní. Ó ṣe pàtàkì jù lọ fún mi pé kí ara mi kó wà ní àlàáfíà, kí n sì wà láyé, kí n wà láàyè, kì ń ṣe láti ṣe ìsáǹsá fún òògùn nìkan. Nígbà tí mo bá tún rí bí ara mi ṣe rí, mo máa ń ṣe àwọn nǹkan tó yẹ bí i ká sáré kiri ní àràárọ̀, bí i kí a ṣe àwọn nǹkan tó jẹ́ kí ara tolé padà. Ṣé mo máa ń mu òògùn lójoojúmọ́? Ìdáhùn mi ni pé rárá, kì í ṣe lójoojúmọ́. Ṣùgbọ́n nígbà tí ó bá yẹ, mo máa ń gbìyànjú láti fi òògùn ṣe nǹkan tí yóò dá agbára mi padà, láti mọ ohun tí ara mi nílò àti láti ṣe àbójútó ìlera mi pẹ̀lú ìmọ̀lára. Nítorí náà, ìlera mi jẹ́ ohun pàtàkì jù, mo sì pinnu láti tọ́jú rẹ̀ dáa, bóyá pẹ̀lú òògùn àbí láìsí òògùn. Àmọ́, òògùn lójoojúmọ́ tí ara bá ṣe fẹ sí, tí ó ṣe rẹ̀ mí sí ni òun ló máa sọ bóyá máa lo òògùn àbí n ò ní lo òògùn. Nítorí náà, èmi kì í ṣe ẹni tó ń lo òògùn lójoojúmọ́. Ẹ̀ẹ̀kọ̀ọ̀kan tí ara kò bá léra dáadáa ni mo máa ń lo òògùn. Nítorí náà, òògùn mi bí ara bá ṣe rí sí ni mo ṣe máa ń lò ó sí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó sì máa ń fún mi ní ìlera ara tí inú mi sì máa dùn, tára mi á yá gágá. Ní báyìí, èmi ti wá di ẹni tó dá òògùn, miì kí ń bẹ̀rù àti lo òògùn mọ́ ní ọjọ́kọ́jọ́.

Irú bàtà wo ni o máa ń wọ̀? Irú bàtà tí mo máa ń wọ̀ ó máa ń dá lé lórí ibi tí mò ń lọ àti ohun tí mo fẹ́ ṣe ní ọjọ́ náà. Fún àwọn ọjọ́ tí mo bá ń jáde lásán tàbí tí mo bá ń lọ sí ibi tí ó súnmọ́ ilé, mo máa ń wọ bàtà tó rọrùn bíi slippers tàbí sandal. Irú bàtà yìí máa ń fún mi ní ìtùnú, kò sì ń dà mí láàmú rara nígbà tí mo bá ń rìn fún ìgbà díẹ̀. Nígbà tí mo bá ń lọ sí ibi iṣẹ́ tàbí sí ìpàdé pàtàkì, mo máa ń yan bàtà tó bojú mu àti tí yóò fún mi ní ìgbéga tí ẹnikẹ́ni bá rí mi ní ìtà. Mo fẹ́ràn láti wọ bàtà aláwọ̀ tó ní dídán díẹ̀ nítorí ó máa ń jẹ́ kí ara mi wo ó kó ní ìlera kí moo n sì ní ìfọ̀kànbalẹ̀ lórí bí mo ṣe múra fún mi. Bàtà irú èyí kì í ṣe fún ẹwà nìkan ṣùgbọ́n ó tún fún mi ní ìgboyà nígbà tí mo bá ń wọ irú àwọn bàtà tó ń dán wọn yìí tí ènìyàn kankan bá rí mi ní ìpàdé wọ́n máa mọ̀ wípé ènìyàn pàtàkì ni mí. Fún àwọn ìgbà tí mo bá ń ṣe eré ìdárayá tàbí tí mo bá ń rìn ààrọ̀ tó gùn, mo máa ń wọ bàtà eré ìdárayá bíi sneakers. Irú bàtà yìí máa ń dá ẹsẹ̀ mi ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ, kò sì máa ń jẹ́ kí ń rí pé ó tètè rẹ mí rara, ó máa ń mú àti sáré yá dáadáa. Mo ti mọ̀ pé ìtùnú bàtà ṣe pàtàkì gan nítorí tí bàtà kò bá dára, gbogbo ara lè máa ní ọ̀tá olúwa rẹ̀. Mo tún máa ń yan bàtà tó dá lórí aṣọ tí mo bá wọ̀. Nígbà tí mo bá wọ aṣọ lásán bí jeani àti t-shirt, sneaker tàbí sandal máa ń ba mu ṣùgbọ́n tí mo bá wọ aṣọ tó lárinrin tàbí aṣọ ayẹyẹ, mo máa ń yan bàtà tó bá aṣọ náà mu. Èyí máa ń jẹ́ kí ń rí ara mi dáadáa mo sì máa ń ní ìtẹ́lọ́rùn. Ni àfikún, èmi kì í fẹ́ran bàtà tó ń dun ẹsẹ̀ mi. Mo máa ń ṣàyẹ̀wò bàtà dáadáa kí n tó ràá kí n lè rí dájú pé ó ba ẹsẹ̀ mi mu. Fún mi, kò sí ohun tó burú ju kí ènìyàn wọ bàtà tó ń fa ìdùnnú fún. Nítorí náà, mo máa ń fi ìdùnnú síwájú tí n bá fẹ́ ra bàtà. Irú bàtà tí mo máa ń wọ̀ tó ń fún mi ní ìrọ̀rùn tí inú mi sì ń dùn lé lórí, òun ni bàtà tó bá ń dán dáadáa. Àgàgà tó bá jẹ́ bàtà aláwọ̀ dúdú, mo fẹ́ran bàtà aláwọ̀ dúdú dáadáa nítorí pé ó bá aṣọ tó pọ̀ mu. Mo fẹ́ran rẹ̀ nítorí pé ó fún mi ní ìrọ̀rùn tí ó sì ń fún mi ní ìtùnú. Bóyá ó jẹ́ slippers ni o, sneakers ni o tàbí bàtà aláwọ̀ dídán ni o, ohun pàtàkì fún mi ni pé kí bàtà mi kó jẹ́ bàtà èyí tó fún mi ní ìrọ̀rùn tí bá wọ̀, tí ó fún mi ní ìgboyà ní àwùjọ, inú mi á sì dùn, ara mi á sì balẹ̀. Gbogbo àwọn bàtà èyí tí mo máa ń nífẹ̀ẹ́ sí, ó máa ń jẹ́ bàtà tó wọ ẹsẹ̀ mi dáadáa tí mo sì rí wípé ó jẹ́ bàtà tó ṣe déédé ẹsẹ̀ mi, tí kò ju ẹsẹ̀ mi lọ, tí kò sì kéré sí ẹsẹ̀ mi. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá fẹ́ ra bàtà, mo máa ń ra bàtà fún rara mi. Èmi kì í jẹ́ kí ènìyàn ra bàtà fún mi nítorí pé màá wọ̀ wò ó sí ẹsẹ̀ mi, mà á sì rí bí ó ṣe rí. Tí ó bá fún mi jù, èmi kò ní rà á, tí ó bá sì ti fẹ́ ju ẹsẹ̀ mi lọ, èmi kò ní rà á. Mo máa ń ra bàtà tó ṣe déédé ẹsẹ̀ mi tí ń bá wọ̀ fún ìgbà díẹ̀ tí ẹsẹ̀ mi bá wá fẹ́ irú bàtà náà, màá mọ̀ pé ẹsẹ̀ mi ló fẹ́ bàtà náà. Àmọ́ láti ìlẹ̀ tí ń bá fẹ́ rà á, ó gbọdọ̀ ṣe déédé ẹsẹ̀ mi. Irú àwọn bàtà báyìí ni mo nífẹ̀ẹ́ sí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Bàtà tó ń fún mi ní ìfọ̀kànbalẹ̀ tí kò fún, tí kò fún mi ní wàhálà rara.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? Nígbà tí mo bá ronú nípa ìgbà tí mo kẹ́yìn lọ sí ọjà, mo ríi wípé ọ̀sẹ̀ tó kọjá ni mo lọ sí ọjà kẹ́yìn. Mo rántí pé mo lọ sí ọjà ní kùtùkùtù òwúrọ̀ ní ọ̀sẹ̀ tó kọjá, nítorí mo fẹ́ ra àwọn nǹkan tí a fi ń ṣiṣẹ́ ilé. Mo yan àkókò òwúrọ̀ nítorí pé ìgbà yẹn ni ọjà máa ń dákẹ́, tí kò sì kó fún ariwo àti ìjọ àwọn ènìyàn púpọ̀. Èyí máa ń jẹ́ kí n ra ohun tí mo fẹ́ rà láìsí wàhálà. Ni ọjọ́ yẹn tí mo lọ sí ọjà, mo ní àkójọ ohun tí mo fẹ́ rà nínú ọkàn mi. Mo ra èso, ẹ̀fọ́, ata, àlùbọ́sà àti irú nǹkan tí mo fẹ́ rà láti fi ṣe oúnjẹ. Àmọ́ kóko nǹkan tí o gbé mi lọ sí ọjà gangan ni láti ra àwọn nǹkan tí a fi ń ṣiṣẹ́ ilé bíi páànù, eṣó àti àwọn nǹkan kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ní ìgbà tí mo ríi kí mo ra àwọn nǹkan tí mo fẹ́ rà tán, tí mo sì ríi pé àwọn nǹkan tó jọmọ́ nǹkan oúnjẹ ó wọ́pọ̀ láyika mi, mo ra gbogbo àwọn nǹkan wọ̀nyí. Mo máa ń fẹ́ ra àwọn nǹkan tuntun, nítorí náà mo máa ń ṣàyẹ̀wò wọ́n dáadáa kí n tó san owó fún mi. Lílọ sí ọjà kì í ṣe láti ra nǹkan lásán, ó tún jẹ́ ìriri kan tí mo máa ń gbádùn púpọ̀. Nígbà tí mo bá dé ọjà, mo máa ń pàdé àwọn oníṣòwò tí mo ti mọ̀ tẹ́lẹ̀. A máa ń ki ara wa, a sì máa ń bá ara wa sọ̀rọ̀ díẹ̀. Èyí máa ń jẹ́ kí inú mi dùn nítorí ó ń fi hàn pé ìbáṣepọ̀ wa ó sì dára síbẹ̀. Mo máa ń bèèrè owó, mo sì máa ń dúna dúra díẹ̀ pẹ̀lú wọn, ṣùgbọ́n èmi kì í fẹ́ hàn wàhálà, nítorí náà mo máa ń san owó tó bá bójú mu fún mi àti fún oníṣòwò náà. Mo tún rántí pé ní ìgbà yẹn ojú ọjọ́ kì í gbóná rara, nítorí pé àárọ̀ kùtùkùtù ni mo máa ń lọ. Lẹ́yìn tí mo bá parí rírà àwọn nǹkan tán, mo máa ń kó gbogbo nǹkan sínú àpò mi, mo sì máa ń ríi dájú pé kò sí nǹkan tó kù sílẹ̀. Inú mi má ń dùn pé mo ti ṣe ohun tó yẹ, mo sì máa ń padà sílé pẹ̀lú ìtẹ́lọ́rùn fún mi. Ìgbà tó kẹ́yìn tí mo lọ sí ọjà ni ọ̀sẹ̀ tó kọjá, ṣùgbọ́n ó jẹ́ apá kan ayé mi lójoojúmọ́ tí ó máa ń mú mi fẹ́ lọ sí ọjà padà láti lọ ra àwọn nǹkan tí n bá nílò. Lílọ sí ọjà jẹ́ nǹkan tí ó máa ń mú inú mi dùn nítorí pé kí n tẹ̀ tó kúrò nle rara, mo máa ń ní ìrètí wípé màá mú ohun tuntun bọ̀ wá sílé. Nítorí náà mo fẹ́ràn atí màá lọ sí ọjà lọ́pọ̀lọpọ̀. Ìgbà tí mo lọ sí ọjà ní ọ̀sẹ̀ tó kọjá, lẹ́yìn tí mo ra àwọn nǹkan ìṣẹ̀ tí a máa ń lò nínú ilé bíi àwọn èso àti àwọn nǹkan ọbẹ̀ tí mo rà, mo ríi dájú wípé àwọn nǹkan tí a fi ń ṣiṣẹ́ ilé tí mo rà bíi àwọn nǹkan bíi páànù àti àwọn nǹkan tó jọmọ́, ìṣó àti àwọn nǹkan tó jọmọ́ bíi sléètì àti igi, èyí tí wọ́n bá mi dì sí ẹ̀yìn ọkọ̀ tí mo gbé wá ilé. Mo ríi wípé bá ṣe ń lọ nínú ọkọ̀, mo rí àwọn aṣọ àti ṣòkòtò, èyí tí mo tún fẹ́ rà ní àárín ọjà. Mo dúró láti ra àwọn nǹkan wọ̀nyí. Mo ríi lára mi wípé tí mi ò bá ra àwọn ṣòkòtò àti ẹ̀wù tí mo rí wọ̀nyí, tí bá máa wá sí ọjà ní ọ̀sẹ̀ tó tún tẹ̀lé, ó ṣe é ṣe kí àwọn ènìyàn ti ra àwọn nǹkan wọ̀nyí kúrò lórí igbá. Nítorí náà mo máa ń farabalẹ̀ láti ra àwọn nǹkan tó tẹ́mi lọ́rùn. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, màá ní kí mọ́tò máa rìnsó sí ilé, màá sì farabalẹ̀, dúna dúra pẹ̀lú àwọn tó ń ta aṣọ àti jòkòtò, màá sì ra nǹkan tó bá wù mí níbẹ̀. Gbogbo èyí ni mo ṣe ní ọ̀sẹ̀ tó kọjá, ó sì dàbí ìdárayá fún mi nítorí pé inú mi dùn gidigidi láti wọ àwọn aṣọ tuntun àti ṣòkòtò èyí tí mo rà ní ọjà láìsí wàhálà.